Mo máa ń bá àwọn oníbàárà mi sọ̀rọ̀ pẹ̀lú àpọ́nlé àti ọ̀yàyà ni mo fi máa ń bá àwọn oníbàárà mi sọ̀rọ̀. Torí bí o bá ṣe pọ́n wọn sílẹ̀ sí, bí o bá ṣe ṣe ọ̀yàyà sí wọn sí, bẹ́ẹ̀ ni wọ́n ṣe máa ma wá sí àti bẹ́ẹ̀ ni wọ́n tó máa ti máa bá ẹ pe àwọn ẹ̀rọ wa sí. Ó dára kí èyàn máa ṣe ọ̀yàyà sí àwọn oníbàárà rẹ nítorí ọ̀yàyà dára níbi-níbi gbogbo. O ṣe ọ̀yàyà sí gbogbo nǹkan tó bá ń tàn, ko dá tí o bá ń tàn ǹkan rẹ, tí ó fi ǹkan rẹ wán pẹ̀lú ọ̀yàyà àti ẹ̀rín àti ìdùnnú tí o fi ń pàdé wọn. Kò sí láṣìbí tí ohun tí ní ń wá ọ, o níí wo bóyá owó rẹ pọ̀ ju títí akẹgbẹ́ rẹ lọ torí ọ̀yàyà. Òyàyà sì ǹkan tó pọ̀ nínú ayé edà. Ó dára kí ń ò ní ọ̀yàyà sí àwọn oníbàárà rẹ bó sì máa fi àpọ́nlé bá wọn sọ̀rọ̀. Ma fi àwọn àpọ́nlé bá wọn sọ̀rọ̀. Odù úre ò sí níbí àwọn tó ń tajà fún ọ. Àwọn tí ò tó ọ gan, o máa pọ́n wọn lé pẹ̀lú àpọ́nlé tó dára ló máa fi bá wọn sọ̀rọ̀. Pẹ̀lú ọ̀yàyà ló fi máa bá wọn sọ̀rọ̀. Pẹ̀lú ẹ̀rín mọ́sẹ́ mọ́sẹ́ lo fi máa bá wọn sọ̀rọ̀. O níí wo bóyá wọ́n bọ̀ sọ̀rọ̀ bákan pé wọ́n ní ìgbéraga, o ní wo ilé wọn. Láwọn oníbàárà mi wá sọ pé wọ́n ń gbé ìgbéraga, ẹrù ìgbéraga wọ́n ń gbé wọ ni ṣùgbọ́n iwọ ò ní wòó yẹn. Òun tún máa bá wọn sọ̀rọ̀ pẹ̀lú ọ̀yàyà, pẹ̀lú ìdùnnú. Bẹ́ẹ̀ ni ó ṣe dára kí ọ̀yún sì máa bá oníbàárà rẹ sọ̀rọ̀ pẹ̀lú àpọ́nlé tó dára.

Bí pé ṣé mo fẹ́ràn kí n máa jẹ iyán? Hmm, iyán dára. Àjàgà kí ó tun wá rí iyán pẹ̀lú ọbẹ̀ ẹ̀gúsí àbí ọbẹ̀ ẹ̀fọ́. Ah, iyán máa dùn jẹ gan-an. Kí o wá rí tinú ẹran tàbí ẹran ìgbé. Ah, ó dára. Omo máa lọ tinrin tinrin ní ọ̀nà ọfún rẹ ni pẹ̀lú iyán. Ah, mo nífẹ̀ẹ́ iyán gan o, mo nife iyàn gan. Ṣùgbọ́n àti gun náà lo ṣórò àti gun ló ṣòro, iyán máa ń lọ. Iyán tó bá fẹ́lẹ́, tí wọ́n gun tó fẹ́lẹ́ bí etí, ah, ó máa ń lọ. To báa ń gbọ́ ọbẹ̀ ẹ̀fọ́, ọbẹ̀ ẹgusi lori iyan tinrin l'ọ́fun. Mo máa n jẹ iyán dára dára.

Bí mo ṣe máa ń yan àwọn alábàáṣiṣẹ́ pọ̀ ni ó ti máa ń gbé wọn iyẹ̀wo sírà wọn. Mo máa wá èyí tó mọ̀ nínú, tó mọ̀ lóòde, ó máa wà sọ́tọ̀. Ó máa wá wo àwọn tí ì imo re o tó ń elé un, ó máa fi wọ́n tilẹ̀ gbẹ̀, ki àwọn náà lè bá jogún imọ láti ọ̀dọ̀ rẹ̀. Ó sì tun wá ní fi, mi o ní fi ọ̀rẹ́ méjì síbí kan náà torí tó bá fi ọ̀rẹ́ méjì síbí kan náà níbi ẹjọ́ àti bí wọ́n bá ṣe ń bá ara wọn ṣe, ó lè mu iṣẹ́ náà kó má lò gere gere bó ṣe yẹ kó lọ. Bẹ́ẹ̀ ni mo ṣe máa ń yan àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi.

Ìgbà tí mo máa ń ṣàyẹ̀wò email mi, kosi gbà tí mi ò ṣàyẹ̀wò, ó dára kí o má ṣe àyẹ̀wò ní gbogbo ìgbà torí ó dára kí o má fi ara rẹ ṣeré torí kò ṣe ẹni tí o mọ ọlá. Ó dára kí o má yẹ ara rẹ wò, kí eyan má mo email rẹ wò ní gbogbo ìgbà. Kí ó lè tó bí i ní ó dára kí o máa yẹ̀wò. Èmi máa ń yẹ̀wò, mo máa ń yẹ̀wò ìmínú gbogbo ìgbà tí mo bá ti ní ààyè láti lòyún. Yẹ̀wò níbi tí mo bá tí lè rí ìyèwù.

Ó mú ohun tí mo fẹ́ràn jù. Kò sí ǹkan tí èmi kò kì mu ọ. Lẹ́yìn ọtí nìkan, òun ni mi ò kì mu. Ọtí tó bá ti ní èyí tó bá ti pọ̀ jù, òun ni mi kì mu. Ṣùgbọ́n èyí tó bá jẹ́ àwọn ẹlẹ́rìndòdò lóṣìròṣì, mo máa mu. Ó ṣe gbádùn kí n máa mu àwọn bóyá bí èyí tó bá ní bí mílìkì nínú, mònífẹ́ṣí lọ́pọ̀lọ́pọ̀ bí àwọn tó máa ń fún ẹ ní ọkùn àti agbára yẹn. Mo ní ìfẹ́ rẹ̀ láti máa mu. Mo ní ìfẹ́ rẹ̀ tó bá tún wá tutù. A a ó ní ìfẹ́ rẹ̀ gidigidi gan láti máa mu àwọn ẹlẹ́rìndòdò lórìsiriṣì. Àwọn ǹkan tí mo láìkì láti máa mu ni kò kí n mu. Ọtí tó bá ti ní ẹni tí ó bá ti ní agbára púpọ̀ jù ni kí n mu. Lẹ́yìn àwọn ẹlẹ́rìndòdò ni mo fẹ́ràn sí láti máa mu.

Oúnjẹ tí mo mọ láti sè dáadáa, mo mọ ìrẹsì sè o, mo mọ ìrẹsì sè dáadáa. Bó ṣẹ̀ alásèpọ̀ àbí funfun tí a fi ata lè lórí. Mo mọ ṣe lọ́pọ̀lọpọ̀, mo mọ ṣe dáadáa. Ọ̀nà tí o bá ti fẹ́ kí èèyàn gbé ìrẹsì gbà, bẹ́ẹ̀ ni mo sì máa ba ẹ̀ gbegbà. Dè mo ẹwà náà ṣe o. Bíyá ká sè ní funfun lásán, ká sè ata, ká dín ata rẹ lọ́tọ̀, àbí ká sè pẹ̀lú ata. Kò sí irú sí mi ó mọ̀ ṣe níbẹ̀. Tó bá sì jẹ́ iṣu náà ni, ó bá jẹ́ iṣu tí màá ṣe tí màá dín ata lè lórí àbí kí n dín ẹyin lé lórí, mo mọ̀ oún náà ṣe ni lọ́pọ̀. Àbí kí n fi iṣu, kí n fi ṣe àsáró, mo mọ̀ ṣe, mo mọ̀ ṣe dáradára. Dẹ̀ mo oúnjẹ ilẹ̀ mi náà ṣe. Bí kí n rò àmàlà, kí n wá ṣe gbẹ́gìrì. Àti uju ugwu àti ọbẹ̀ atá tó ní ọ̀pọ̀lọpọ̀ tó ní ẹran nínú àti ẹja tó bá dára sí. Àh! Mo nífẹ̀ẹ́ rẹ̀ púpọ̀, mo mọ̀ ṣe gan ni. Àbí kí n ro ẹ̀fọ́, ẹ̀fọ́ ẹlẹ́mi méje kí n wá tẹ ẹ̀bà sí i, mo mọ̀ oún náà ṣe. Àwọn oúnjẹ tí mo mọ̀ ṣe wọ́n pọ̀ ẹ́, wọ́n pọ̀ bẹ́ lọ. Tó bá sì jẹ́ tẹ́gùsín náà ni, àh! Ẹ̀gúsí t'épo máa máa kán lórí rẹ̀ tó tó tó báyìí, gbogbo ẹ̀ ni mo máa ṣe. Tàbí ká ṣe ọ̀lẹ̀lẹ̀, ká ṣọ̀lẹ̀. Mo mọ̀ọ̀lẹ̀ náà ṣe, mo máa ṣeé gan-an ni. Bíi eku, àwọn oúnjẹ ilẹ̀ ìlú mi ni. Èkuru. Èkuru yẹn wọ́n máa ń n ṣeé, bí ẹwà ni wọ́n ṣe máa ṣeé. Wọ́n máa sèé ní fínfún, wọ́n máa wá dín ata lè lórí. Mo mọ èkuru ṣe náà dáradára. Mo dẹ̀ mọ àkàrà náà dín, n màá ń dín àkàrà. Àwọn oúnjẹ tí mo máa ṣe bẹ́ẹ̀, ó pọ̀, ó pọ̀ gan ni.

Nǹkan tí mo máa ń gbọ́ tí mo bá wà nínú ọkọ̀, máa gbọ́ orin náà ni. Mo nífẹ̀ẹ́ kí n ti ẹ̀ mọ́ gbọ́ orin tí mo bá wà nínú ọkọ̀ tí báa ti gbàdúrà. Lẹ́yìn ìgbà tí mo bá ń gbàdúrà sàn, mo màá gbọ́ orin. Irú orin, ẹ́, àbí ìyí tí màá ma fi gbàdúrà, màá gbọ̀ lori ero iba ní sọ̀rọ̀ mi. Ìdí tí mo máa gbọ́ àwọn orin náà lọ́pọ̀lọpọ̀ bẹ́ẹ̀, mo nífẹ̀ẹ́ kí n máa gbọ́ orin. Bẹ́ẹ̀ni, mo nífẹ̀ẹ́ kí n máa gbọ́ orin nínú ọkọ̀

Bẹ́ẹ̀ni, mo máa ń pa ohun ọ̀ṣọ́ sára bí kí n wọ, kí n wọ òrùka, ọwọ́, mo lè wọ̀ sọ́wọ́ méjì. Kí n kì í ń lo ẹ̀gba ọrùn, mo màá ń lo oun ná ẹ̀gba ọwọ́. Ago màá lò, mo dẹ̀ máa lò tí etí náà, ear ringi, tí etí bó bá ṣe wù mi ni mo sì máa ń lò ó sí. Ìgbà mi mọ ma lò kékeré, ni wo n bá. Ìgbà mi sì re, ó lè wù mí pé kí n wa sọ́wọ́, kí n ṣe ṣọ́ọ̀ún dáradára níjọ́ náà. Mo máa ṣe tí mo máa kan dúdú, tí mo máa kan dúdú, tí mo máa wo ẹ̀ṣọ́ yẹn látòkéde ilé. Ìgbà mi sì re mọ maa wo pé jẹ́ kí n ro ra wọ̀ kékeré yìí, mo kanra máa wọ, ní kékeré, bó kékeré ni mo máa ra wọ̀. Bẹ́ẹ̀ ni mo se máa ń ṣe ẹ̀ṣọ́ mi. Mo máa wa ẹ̀ṣọ́ mi sára.

Bí i pé ṣé mo máa ń kàwé pẹ̀lú ọ́? Bẹ́ẹ̀ ni, mo máa ń kàwé pẹ̀lú ọ́. Torí nígbà méjì tí mo bá ń kàwé, ojú mi lè máa le ka ìwé gẹrẹgẹ. Ọwọ́ mi ni mo máa ṣe atọ́nà ojú mi, mo máa fi ẹni ìwé yẹn kà dáradára. Mo máa ń fi ọwọ́ ka ìwé, máa ń fi ọwọ́ kàwé. Agaga àwọn ìwé tí ó bá jẹ́ ìwé tí ó jẹ́ pé gègé tí wọ́n fi kọ́, gègé tó wẹ́ ni. Gbigbe ni wọ́n kọ, wọ́n kọ́ ni wọ́n kọ ìwé náà. Mo máa ń fi ọwọ́ mi, ó ni mo fi máa ṣe àpèjúwe, mo fi máa ń fi ojú mi tẹ̀lé. Mo máa ń fi ọwọ́ kàwé dáradára.

Ìgbà tí ìsinmi oúnjẹ ọ̀sán mi gbà, bóyá bí, bóyá bí ìṣẹ́jú mẹ́wàá sí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún. Ó ní bí nǹkan tí mo bá se fẹ́ ṣe, bó bá ṣe pọ̀ sí, bẹ́ẹ̀ ni ìsinmi mi ní oúnjẹ ọ̀sán ṣe máa rí. TÓ ba jẹ́ pé mo ní iṣẹ́ tó pọ̀ láti ṣe. Mo máa tètè jẹ oúnjẹ yẹn fast, eh, ni kíákíá ni. Mi ò ní jẹ ẹni wẹrẹwẹrẹ. Mo máa ṣe kíákíá kí n lè bá à le lọ ṣe nǹkan tí mo fẹ́ ṣe ni. Ṣùgbọ́n tí mi ò bá ní nǹkan kan láti ṣe tó tó bẹ́ẹ̀, mo máa fi ara balẹ̀ jẹ oúnjẹ ọ̀sán mi ni. Lẹ́yìn tí mo bá jẹ oúnjẹ ọ̀sán mi tán, màa á sì máa sinmi ní wẹrẹ síi kí n tó lọ padà ṣe nǹkan tí mo fẹ́ ṣe tí mi ò bá ní iṣẹ́ tó pọ̀ láti ṣe. Bẹ́ẹ̀ ni, kò ní àsìkò kan tó jẹ pé ìgbà náà ni ìsinmi oúnjẹ ọ̀sán mi bí mo bá ṣe sísí. Bí mo bá ṣe ní iṣẹ́ lọ́wọ́ sí, bẹ́ẹ̀ ni ìsinmi mi ṣe máa rí. Ìgbà míì, ó lè jẹ ìṣẹ́jú, bóyá bí ìṣẹ́jú márùn-ún péré. Ìgbà míì sì re, ó lè jẹ mẹ́wàá, ìgbà míì mẹ́ẹ̀ẹ́dógún, ìgbà míì gan-an ogún ìṣẹ́jú. Bẹ́ẹ̀ ni.

Bẹ́ẹ̀ni, màá fún àwọn òṣìṣẹ́ mi ní owó àfikún. Ó dára kí ẹ máa fún àwọn òṣìṣẹ́ rẹ ní owó àfikún, nítorí bí a ní, bí iná bá ṣe dùn sí, bẹ́ẹ̀ ni olú sì máa yá. Ó bá ṣe mú inú àwọn òṣìṣẹ́ rẹ dùn, bẹ́ẹ̀ ni inú wọn sì náà tí máa dùn láti bá ọ ṣiṣẹ́ dáradára. Wọn ò ní fi ǹkan kan pẹ́ maji fún ọ, wọ́n máa ma nà tán fún ọ, o máa jẹ́ ẹni tí ó lè fọkatàn ni wọ́n máa jẹ́ fún ọ. Ṣùgbọ́n tí ó wá síwájú owó àwọn àfikún díẹ̀ díẹ̀, pẹpẹ́ pẹpẹ́ bá ọ ṣéṣe kí wọ́n má fi tálátala bá ọ ṣiṣẹ́. Tí wọ́n fẹ́ ṣiṣẹ́ gan, wọn máa yínmu sí ọ ní pé à, ẹ rí, owó aṣọ ṣiṣẹ́ náà, òun ni ó fi kún owó wa. Ẹ̀wẹ̀ kan wọn ò mọ ìwà o. Ṣùgbọ́n tí o bá fi kún owó àwọn òṣìṣẹ́ rẹ, inú wọn máa dùn ní gbogbo ìgbà láti máa bá ọ ṣiṣẹ́. Bẹ́ẹ̀ ni inú wọn máa dùn láti ràn ọ́ lọ́wọ́ ní gbogbo ọ̀nà kan náà tí o bá gbé ṣ'ebà. Wọn ò ní ronú ìṣẹ́ tí o bá gbé fún wọn. Ní ìgbà mìíràn gan, wọ́n máa ṣiṣẹ́ ju àsìkò tó yẹ kí wọ́n ṣe iṣẹ́ lọ. Bẹ́ẹ̀ ni màá fi kún owó àwọn òṣìṣẹ́ mi.

Rárá o, mi ò ní káàdì ìṣe. Mo ṣẹ̀ṣẹ̀ ń gbìyànjú rẹ̀ láti ṣe káàdì ìṣe ni. Mi ò ní. Ó sì dára ki eeyan ní káàdì ìṣe, torí óhun lo máa n ṣe àpèjúwe rẹ̀ ní gbogbo ọ̀nà. Tó bá tí ń gbá tí òún fi lé wọn lọ́wọ́. Ó sì máa ma fi ní àwọn oníbàárà síi ni ní káàdì. Káàdì dára pé ì wọ̀ ní káàdì ìṣe èèyàn, ṣùgbọ́n mi ò ní. Èmi náà ṣẹ̀ṣẹ̀ ń gbìyànjú láti ṣe ni. Ó sì wù mí pé ìmi náà ó máa kí ni lọ́wọ́ kí ń ṣe, tó máa jẹ́ kí ì wọ̀ ní àwọn oníbàárà sì dára dára náà.

Hmm, mo rántí ìgbà èwe mi, mo sì rántí dáradára. Mo rántí o, mo rántí ìgbà tí wọ́n máa ń sọ fún mi pé kí n fo abọ́ tí mo máa sa lọ, lọ ṣeré. Mo rántí ìgbà tí mo wà ní ilé ẹ̀kọ́, ní ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ tí wọ́n máa ń fún mi ní owó, owó lọ sí ilé ìwé tí wọ́n máa máa dá àbọjọ́, tí wọ́n máa tí ìyá olóunjẹ máa tan oúnjẹ fún wa tí a máa fi digbe bole pé ìyá olóunjẹ máa fi sè. Ògbogboǹkà náà ni mo rántí. Ìgbà tí a máa ṣe eré orí pápá náà, mo máa wà ní ara wọn tí wọn tó lè sáré gan tí wọ́n máa gbé ìgbà orókè. Mo rántí dáradára ní ìgbà èwe mi jẹ́ ẹni tí ó máa tó mọ eré sá gan ní ìgbà èwe mi. Ẹ̀i mọ́ yé wọn ǹkan mìíràn ti mo sì rántí ní ìgbà èwe mi. Mo rántí ọjọ́ kan tí, tí ìyá mi tí wọ́n fẹ́ dáná fún bàbá mi tí bàbá, tí bàbá mi wá sọ pé èmi ni kí n fi ọwọ́ lọ ata tí wọ́n fẹ́ fi bá wọn ro kẹ̀fọ́. Mo sì wà ní ibi tí a ti ń ṣeré ni wọ́n pè mi bí mo ṣe lọ ata náà tán, gbogbo owó bẹ̀rẹ̀ sí ná ta mi. Wọ́n ní kí n fọwọ́ mi náà, mo fọ̀ náà. Wọ́n ní kí n fi epo pupa àbí òróró kí n fi ra, mo fi ra owó mi dáradára. Ọwọ́ sì tún ta mi ni, owó náà ta mi nígbà náà tó sì wí pé nígbà èwe mi, mo sì kéré nígbà náà. Wọ́n sọ pé wọ́n máa fi kó mi. Àti ìgbà tí a máa ṣe eré ìparí ọdún ní ilé ìwé mi nígbà tí mo wà ní kékeré tí a máa mọ ajó ijó ìbílẹ̀. Ijó a máa ṣe, a máa ṣe eré ìdárayá náà níbẹ̀. Ìgbà èwe dùn, ó dùn púpọ̀ gan ni. A máa ṣe eré bojú bojú. Ògnogbo eré bẹ́ẹ̀ náà la máa ṣe. Eré oṣùpá alẹ́, eré bọ́ọ́kọ̀ bọ́ọ̀kọ̀ nígbà èwe mi. Ìgbà èwe dùn, ó dùn púpọ̀ gan ni nígbà èwe.

Bí mo ṣe máa ń kojú àwọn ìṣòro ní ibi iṣẹ́ ni wípé mo máa fi ara balẹ̀ kí n wá di irú ìṣòro náà tí ó jẹ́ kí n tó dojúkọ. Tí eyan ò bá farabalẹ̀ ní ìdí iṣẹ́ eyan, o lè kojú ìṣòro tó bá fẹ́ tó bá fẹ́ là kọjá o. Ìṣòro tó máa ma lé ìṣòro síi ni, o máa máa ṣe àṣìṣe ní ẹnu iṣẹ́ ni. Ìgbà tí ó bá ti fi ara balẹ̀, tí ó wo ibi tí ìṣòro náà ti wáyé, kí ó tó gbọ́ ọwọ́ lé kó tó ṣe ohunkóhun níbẹ̀. Ìgbà náà ni o máa lè borí ìṣòro náà. Ó dára kí o máa fi ara balẹ̀, ó sì máa wo ọ̀nà tí ìṣòro gbà yọ kó tó máa ṣe ohunkóhun níbi ìṣòro ẹnu iṣẹ́ rẹ̀ náà. Má fi ara balẹ̀ ni o, kí n tó lè dojú ìṣòro. Ìṣòro kí ìṣòro tí mo bá ní ní ẹnu iṣẹ́, mo máa ní ìṣòro kí n wò dáradára. Bẹ́ẹ̀ ni mo ṣe máa ń borí ìṣòro ẹnu iṣẹ́ mi, bẹ́ẹ̀ ni mo ṣe máa ń dojúkọ ìṣòro àwọn ìṣòro, dojúkọ àwọn ìṣòro tí mo ní ní ẹnu iṣẹ́.

Bí ó ṣe mo ní nọ́mbà orílẹ̀, bí i nọ́mbà orílẹ̀ èdè wà bí? Bẹ́ẹ̀ni, mo ní. Mo ti ṣe torí ó ṣe kókó ó ṣe pàtàkì kí ènìyàn kí ó ní nọ́mbà orílẹ̀ rẹ̀. Ó dára kí ènìyàn ó ní. Tí ènìyàn ò bá ní, gbogbo ẹni tí ò bá ní kó wọ́n náà láti lọ ṣe. Ó dára kí ènìyàn ó ní ní ọwọ́. Torí àwọn ìṣòro mí tí ó bá di púpọ̀, o lè lo nọ́mbà náà láti yanju rẹ̀. Ni àkókò tatì ẹ̀wà yìí, nọ́mbà orílẹ̀ rẹ ó ṣe kókó fún ọ, ó ṣe pàtàkì. Ní gbogbo ọ̀nà, o nílò rẹ̀ gidigidi gan-an. Bẹ́ẹ̀ni o, mo ní nọ́mbà orílẹ̀ mi dáadáa, mo ní i lọ́wọ́.

Nǹkan tí mo máa ṣe tí òjò bá ń rọ̀ ni pé mo máa gbàdúrà torí wọ́n ní àdúrà gbígbà ni ìgbà náà, o máa ń gbà gidigidi gan ni. Ó dára kí èèyàn máa gbàdúrà. Ní àkókò tí òjò bá ń rọ̀, ó dára kí èèyàn máa gbàdúrà. Mo máa ń gbàdúrà. Lẹ́yìn tí mo bá gbàdúrà tán dáradára tí ó bá tẹ́ mi lọ́run, tí mo gbàdúrà sí gbogbo o ohun tó yẹ kin gbàdúrà sí i, tí mo fi gbogbo orọ̀ mi, tí mo fi kọ́ Ọlọ́run, tí mo fi kọ́ Ọlọ́run. Ìgbà náà, mo máa bẹ̀rẹ̀ sí ní máa pọn omi sílé. Mo máa pọn omi ilé mi. Kò sí ike tí mi ò ní pọn ní ilé mi. Kò sí bí ike oun ná ṣe kéré tó tí mi ò ní pọn omi sí. Gbogbo rẹ̀ pátá, ni mo máa rí dájú pé omi kún sí ilé mi dáradára. Kò sí ibi tí kò sí omi níbẹ̀ torí omi ṣe kókó, omi ṣe pàtàkì nínú ayé ẹ̀dá. Kò sí ǹkan tó lè ṣe láì má fi omi sí i. Mo nífẹ̀ẹ́ omi gan. Tí n bá rí omi ní ilé mi, inú mi kì í dùn. Mo máa pọn omi tí òjò bá rọ̀ àbí tí òjò bá dúró, mo máa pọn omi.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ran àwọn àlọ́ apanilẹ́rìn ní gbogbo ìgbà ni mo fẹ́ràn rẹ̀ kí n máa gbọ́. Bí àwọn Ìjàpá tí iroko, oko oyánibọ̀, bí àwọn ajá àtẹ̀kùn àti àwọn àlọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, bí àwọn àlọ́ àwọn lọ́balọ́ba. Àwọn àlọ́ to bá ṣàtile pani lẹ́rìn, mó ní ìfẹ́ rẹ kí n máa gbọ́. Torí lásìkò tó bá ń gbọ́, o ní lè ní ìrònú ǹkan tó o fẹ́ ro. Òun máa mọ inú rẹ dùn ni, o máa rí ẹ̀rù sókè àbí ko rẹ́rìn mọ́ṣẹ́. Òun máa wá sí ọ lẹ́ẹ̀kan ní àkókò ìgbà náà. Ìrònú ò ṣe é kó ni wá sí ọ ní ọ̀kan.

E ni ṣé mo mọ̀ nípa bí èèyàn ṣe má ṣe ìrànwọ́ àkọ́kọ́? Hmm. Boyá tí ènìyàn bá ṣojú, nǹkan tí èèyàn bá máa ṣe ni pé eeyan máa gbé dìde. Tí o bá sì gbé dìde tán, o máa wo ibi tí ó bá ti ṣojú, o máa bá a fi ọwọ́ rá àbí kí o bá a fi ǹkan wọ̀. Bí èeyan ṣe máa ṣe ìrànwọ́ àkọ́kọ́ nuun àbí tí ó bá jẹ́ pé tí ènìyàn bá da nǹkan nù, o máa gbìyànjú láti bá kó àwọn nǹkan tí ó dànù náà. Bí èeyan ṣe ń ṣe ìrànwọ́ àkọ́kọ́ nuun àti àwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí ó bá kọ́kọ́ ṣẹlẹ̀ sí èèyàn, òuní èèyàn kọ́kọ́ máa bá ẹni náà ṣe kó tó ṣe ohun kohun bẹ́ẹ̀ni.

Rara o, ṣe mo fẹ́ran ra oúnjẹ ní òpópónà? Mi ò fẹ́ran kí n ra oúnjẹ ní òpópónà, mi ò fẹ́ran rẹ rárá. Bó tí wulẹ̀ ó mọ, mo fẹ́ran kí n se oúnjẹ fún ara mi. Òúnjẹ tí ó bá wù mí jẹ, ní àsìkò tí ó bá wù mí jẹ. Mo sì fẹ́ran kí n máa se oúnjẹ mi ò kí n ra.

Gbigbe tí mo máa ń dé ní àkókò, bẹ́ẹ̀ ni, máa ń dé ní àkókò. Tí ó bá jẹ́ pé àwọn tí a yọ fẹ́ lọ síbi tí a ń lọ náà, mo bá mọ̀ pé àwọn náà kò kí fi àkókò ṣeré, wọ́n máa ń dé ní àkókò. Àwọn náà ni èmi náà máa to, èmi náà fi máa ń dé ní àkókò náà.

Bẹ́ẹ̀ni, mo mọ ìtumọ̀ orúkọ mi. Orúkọ mi Anike. Bí mo bá pè éyàn ní Anike, ó jẹ́ ọmọ tó yẹ kí èèyàn ó tọ́jú, kí èèyàn ó fi gbogbo nǹkan tó ní kí èèyàn ó fi kẹ́ ẹ, kí eeyan máa kẹ́ ẹ lójú, kí eeyan máa kẹ́ ẹ ní mú, kí èèyàn ó máa ṣà. Ó dára fún Anike kí èèyàn ó máa kí i. Anike ni mí o. Anike, Anike Ade ni orúkọ mi. Modẹ́ mọ ìtumọ̀ rẹ̀? Ìtumọ̀ Anike. Náà ni mo ti sọ ọ́n. Ọmọ tí èèyàn kẹ́, tí èèyàn fí gbogbo nǹkan kẹ́ ẹ ni, tí èèyàn ń tọ́sọ́nà. Bẹ́ẹ̀ ni Anike.

Bí mo ṣe máa ń kojú àsìkò ìparí iṣẹ́, tí ó bá ti ń tó àsìkò àti parí iṣẹ́ tí mo sì rí i pé iṣẹ́ tó wà lọ́wọ́ mi ò sì pọ̀, àsìkò ò sì ṣí mọ́, mo máa múra sí iṣẹ́ tí mo ń ṣe kàràkàrà ni mo máa ṣe kàràkàrà. Ìgbà náà ni ara máa máa kàn mí, mi ò ní bẹ́ni kẹ́ni sọ̀rọ̀. Iṣẹ́ tí mo ń ṣe hun kan ni mo máa gbojú mọ́, títí máa fi ṣe ní kíá kíá, tí máa fi parí rẹ̀. Bẹẹ ni mo se ma ṣe asiko ati ipari.

Kókó ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù nípa ìwé, ó ní irú ìwé tí mo bá kà, mo máa fi mọ̀ kókó èyí tí mo fẹ́ràn jù nínú ìwé tí náà tí mo kà. Tó bá jẹ́ ìwé nípa ọmọ nì, nípa ọmọlúàbí, kókó tí mo máa dì mọ́ ni, kókó bí èèyàn ṣe lè wúwa ọmọlúàbí, bí ẹeyan ṣe lè wúwa ọmọ gidi láwùjọ. Tó bá sì jẹ́ pé ìwé tí mo kà, ó jẹ́ ìwé tó máa tọ́ ènìyàn sọ́nà láti gbé ní àwùjọ, ẹ̀kọ́ tí mo máa mú, tí mo máa fẹ́ràn jù nínú rẹ̀ ni, bí èèyàn ṣe lè gbé ní àwùjọ, bí èèyàn ṣe lè bá ẹbí gbé, bí èèyàn ṣe lè bá arágbé. Tó bá sì jẹ́ ìwé tí mo kà nípa ìkà àti ẹni tí kò sì ka ènìyàn rere, ènìyàn rere yẹn ni mo máa fẹ́ràn jù nínú ìwé kíkà náà tí mo bá kà. Mo fẹ́ràn kí n máa kàwé o, mo sì fẹ́ràn kí n máa di èyí tó bá jẹ́ gidi mu nínú ìwé náà. Óun ni mo máa fẹ́ràn jù nínú ìwé kíkà.

Àwọn ìròyìn fún iṣẹ ọjọ iwájú ni pé kí èèyàn fi òwúrọ̀ kó fi ṣiṣẹ́ dáradára. Ki iṣẹ́ ọjọ́ iwájú kò lè bá àwọn fun láti ṣe. Tó bá tẹra mọ́ṣẹ́ ní ìgbà òwúrọ̀, iṣẹ́ ọjọ́ iwájú yẹn máa jẹ́ kékeré fún ùn, kò ní lè jásọ́tùn jásóṣì mọ̀ tó bá ti di ọjọ́ iwájú. Ó máa ní láti ṣe iṣẹ́ tí kò ní fún ni wàhálà jù láti ṣe. Ó fi da kí èèyàn máa fi ewú orí kó máa fi ṣiṣẹ́, kó máa fi irun dúdú kó máa fi ṣiṣẹ́, kó má ba à fi ewú orí kó má ba à fi jìyà rẹ. Iṣẹ́ ọjọ́ iwájú, iṣẹ́ tí òní rà yẹ kí èèyàn máa ṣe. Kò yẹ kó ṣe iṣẹ́ tó ní agbára jù.

Ìlànà ìpolówó mi, ìlànà ìpolówó, mo maa n polówó bí ọjà náà bá ṣe rí ní àkókò náà ni màá ṣe polówó rẹ̀ torí ó dáa. Tí eeyan bá ń polówó kó má fi ìrókùn, kó má polówó ọjà rẹ̀ bí ó bá ṣe rí ni. Kó má pè nǹkan tí kò le tòó ní ǹkan tó yẹ kó pè. Kó má pè ní ǹkan méjì. Tó bá jẹ́ ǹkan ẹyọ kan ni kó pè ẹ́ lẹ́yọ kan. Tó bá jẹ́ méjì ni kó pè é ní méjì. Bẹ́ẹ̀ ni èmi ti máa ṣe ìlànà ìpolówó mi mi o kín parọ Ó máa fọ́ bí ó bá ṣe rí ni. Ẹni tí ó bá wù ó ló máa bá mi rà á. Bẹ́ẹ̀ ni mo ti máa ṣe ìpolówó mi.

Gbésìí mo mọ àmì ìràwọ̀ mi. Hmmm ṣe o mọ àmì ìràwọ̀ rẹ? Mo mọ àmì ìràwọ̀ mi. Àmì ìràwọ̀ mi, mo mọ dáradára. Èmi ni ìràwọ̀, ìràwọ̀ iná. Iná tó ń gbóná rùn rùn rùn rùn, òní ìràwọ̀ mi. Bẹ́ẹ̀ ni, ìràwọ̀ iná ni ìràwọ̀ mi. Ìràwọ̀ iná tó ń gbóná rùn rùn rùn rùn. Ìràwọ̀ ọmọ ológun ni ìràwọ̀ mi. Ọmọ tí èèyàn ò gbọdọ̀ fi ọwọ́ bà, òní ìràwọ̀ mi. Ìràwọ̀ olókìkí, òní ìràwọ̀ mi. Ọmọ tí ó bá jẹ́ ìràwọ̀ iná tó kàn rìn rìn, ọmọ ológun, ọmọ olókìkí, ìràwọ̀ iná ni ìràwọ̀ mi. Mo mọ ìràwọ̀ mi dáradára.

Orúkọ ìnagijẹ tí wọ́n máa ń pè mí, láti tí àwọn ìyá tó bí, tó bí bàbá mi, òun ni ó máa ń pè mí bẹ́ẹ̀. Tí àwọn ìyá náà sì ti máa pè mí, wọ́n máa pè mí ní ọmọ bú bà léèyàn. Òun náà ni orúkọ ìnagijẹ tí ìyá náà máa ń pè mí. Tí àwọn àbúrò mi àti àwọn ẹ̀gbọ́n mi àti àwọn ará ilé, ará ilé wa tí ó fimọ́ orí ìyá tó bí mi àti bàbá tó bí mi, tí wọn máa ń pè wọ́n láti pè mí ní ọmọ bú bà léèyàn. Láti ìgbà náà ni wọ́n ti ń pè mí ní ọmọ bú bà léèyàn. Ó ní ìnagijẹ mi tí mo ní.

Ṣé o ní àìsàn kórira sí oúnjẹ kan? Bẹ́ẹ̀ni o, mo ní àìsàn kórira sí oúnjẹ mí tí mi ò bá mọ̀ jẹ, tí mi ò tie tì jẹ rí, tí n mò kan ṣà ta dedé rí oúnjẹ náà kí ó wáa sọ fún mi pé, oúnjẹ báyìí ni ó jẹ. Mo máa kọ́kọ́ kórira oúnjẹ náà torí tí mo bá fi oúnjẹ náà sẹ́nu mo lè bí. Mo máa kórira oúnjẹ náà púpọ̀ jẹ́sí mi ò bá sì jẹ tí mo bá mọ̀ jẹ. Mo ní ìkórira sí irú oúnjẹ bẹ́ẹ̀, nìkan kí jẹ oúnjẹ tó pé mi ò tí ì jẹ rí, mo wá rí, mo wá sáré jẹ nóó noó ni.

Ti mo máa ń fa, tí mo máa ń lo ọ̀pá ìfàmorá nígbà tí ó bá mú ohun mímu, mi ò kìn lò ó, mi ò kìn lò ó. Nítorí tí mo bá rí àwọn tí ń lo gan, mo máa bu wọ́n ni. Nítorí awon mí tí wọ́n bá ń lò ó, wọ́n máa ma yọ ẹ̀fìn ní imú, wọ́n máa ma yọ lẹ́nu, wọ́n máa láwọ̀n mú ǹkan náà ni. Ó dàbí ǹkan fífà ni mo rí sí i. Ẹlẹ́yi kọ̀ kan kì ṣe ǹkan mi mumu, mi ò kì í lò, mi ò fẹ́ràn rẹ̀, mi ò kí, mi ò mú rí, mi ò lò ó rí, mi ò fàárí, mi ò fàárí, mi ò fa ọ̀pá ìfàmorá, mi ò fàárí tí mo bá mú ǹkan.

Bí mo ṣe máa kojú ìdènà ọkọ̀. Bí mo ṣe máa kojú ìdènà ọkọ̀ ni pé, mo máa ní sùúrù. Torí sùúrù la fi ń ṣe ohun gbogbo. Tí o ò bá ní sùúrù níbi ìdènà ọkọ̀, hmmm ọ ma fi ẹsẹ̀ ara rẹ rìn ní òó dé gbogbo ibi tí o bá ń lọ. Nígbà náà tóbi dá kí o máa ní sùúrù ní gbogbo ìgbà tí o bá ń ṣe níbi ìdènà ọkọ̀. Sùúrù ni mo máa fi kún ọ, àìmo fi sùúrù sí i, mo máa lọ lé rẹ l'ári ọkọ̀ àbí kí o fi ẹsẹ̀ ara rẹ, kí o fi rìn lọ sí ibi tí o bá ń lọ. Láìní sùúrù níbi ìdojúkọ ìdènà ọkọ̀, o máa ní sùúrù. Ó dára kí eeyan máa fi sùúrù kún gbogbo nǹkan tí o bá ń ṣe ní ilé ayé yìí. Sùúrù ni a máa ń fi tó àjẹ́bẹ́ hmmm ojú rẹ máa rí sege ní ọjọ́ náà. Sùúrù ni mo máa fi sì ó tin ba ti ní ìdojúkọ ìdènà ọkọ̀ bẹ́ẹ̀. Sùúrù ni mo fi máa ṣé títí tí ọ̀nà ọkọ̀ náà fi máa kó mi yọ ní ibẹ̀ ní ọjọ́ náà. Sùúrù ni o, ti ó bá ṣi pé sùúrù ni a.